Ṣé mo ní aṣọ ìwẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ ìwẹ̀. Aṣọ wíwẹ̀ tí mo máa ń lò ó tóbi, ó tóbi nítorí pé ìwẹ̀ tí mo máa ń wẹ̀ nítorí pé èmi náà mo tóbi ló fi jẹ́ wipé pé aṣọ tí mo fi ń wẹ̀ tó jẹ́ kó tóbi. Aṣọ ìwẹ̀ tí mo máa ń fi ń wẹ̀ jẹ́ aṣọ tí mo máa ń sa síta tí mo bá ti wẹ̀ tán. Lár, lárò kùtùkùtù ab'alẹ̀ tí mo bá ti wẹ̀. Mo máa ń wẹ̀ boyà ẹ̀kan lójúmọ́ àbí ẹ̀ẹ̀mẹjì lójúmọ́. Tí mo bá ti wẹ̀ bẹ́ẹ̀ yẹn ni mo máa ń wá láti wá lo aṣọ ìwẹ̀ tí màá fi bora, tí màá fi nura mi tí mo bá ti wẹ̀ tán. Tí mo bá ti wá wẹ̀ tán ni mo sì máa ń wá wo òkè òbí ibi tí aṣọ tí mo máa ń fi ń wẹ̀ ibi tó wà. Ìgbà míi mo máa ń sa síta s'órùn kó gbe dáadáa. Tó bá ti wá gbe dáadáa, màá wá mú aṣọ wíwẹ̀ yẹn náà, màá wá finura kí n tó wá fi padà síta kí òrùn náà kó fi gbe aṣọ ìwẹ̀ tí mo máa ń fi ń wẹ̀ náà. Aṣọ ìwẹ̀ jẹ́ nǹkan tó máa ń mú omi sára, tó máa ń jẹ́ pé tàn bá, tàn bá lò, tó máa ń mú gbogbo omi tó wà lára èèyàn, tó máa jẹ́ kí èèyàn mọ́, ó dẹ̀ máa jẹ́ kí pé kò ní sí omi lára èèyàn tó ń wẹ̀ tó bá ti wẹ̀ mọ́.

Ṣé mo jẹ́ ẹni tó máa ń ṣètò ǹkan? Bẹ́ẹ̀ ni, mo like kí màá ṣe ǹkan tó ní, tó ń lé ètò, tí mo dè mọ̀ pé nígbà kan báyìí àbí ní tó bá ti di ago báyìí, màá ṣe báyìí àbí màá ṣe ǹkan mi. O-- mo feel, mo nírò pé ó wà very important. Ó, ó ṣe, ó ṣe pàtàkì kí eyan maa ní ètò bó ṣe ń ṣe ǹkan. Nítorí pé èèyàn máa mọ̀ ó ṣe máa ṣe àti pé bí ọmọ ṣe fẹ́ ṣiṣẹ́ yẹn náà, ó máa fi èèyàn dára. Náà ni. Tí èèyàn bá fẹ́ ṣètò ǹkan, èèyàn máa wo ókè ǹkan tí èèyàn ṣe ṣe tẹ́lẹ̀ àti pé ǹkan tí èèyàn sì fẹ́ ṣe. Ìyẹn máa farabalẹ̀ wo gbogbo ǹkan tí èèyàn fẹ́ ṣe kó tó máa wò pé ókè bóyá ó máa ṣe àbí kò ní ṣe. Nítorí náà ni ǹkan ètò tí èèyàn máa, máa fi ṣètò ló fi dá. Nítorí pé mọ ǹkan, èèyàn máa mọ ǹkan tí ó fẹ́ ṣe gangan. Ìyẹn ò dě ní wo pé èèyàn máa mọ̀ máa ṣe ǹkan wí tó yẹ kó. Nígbà tí èèyàn yẹ kó máa ṣe àwọn ǹkan tó wà, tó ṣe pàtàkì gan sí èèyàn. Nítorí náà ló fi jẹ́ pé kí èèyàn máa ṣètò ǹkan tó fẹ́ ṣe dáadáa. Tí èèyàn bá ṣètò ẹ̀ dáadáa ni ọmọ a lè mọ̀ bóyá ǹkan tó fẹ́ ṣe yẹn, bóyá a mú èèyàn dára àbí ó máa mí mú àwọn ènìyàn dára. Pé àbí pé ǹkan tí èèyàn fẹ́ ṣe ó máa jẹ́ ǹkan tí àwọn èèyàn máa fẹ́, fẹ́ràn pé ókè o, o ti ṣe eléèto bí o ṣe ṣe, kí nìyí wọ́n like ẹ́. Nítorí pé àwọn èèyàn wọ́n fẹ́ràn pé kí èèyàn lé ètò, kí èèyàn ṣe ǹkan kó wà, kó wà dáadáa. Kò dẹ-- pé kò dẹ̀ kí n sí pé àwọn ìṣòro mí ń tún dìde. Nítorí pé èèyàn fẹ́ ṣe ètò kan àbí èèyàn fẹ́ ṣe ètò ǹkan, ǹkan mi. Àwọn èèyàn, àwọn ǹkan yìí ló jẹ́ ló mú èèyàn mọ̀ pé bí èèyàn ṣe ń ṣètò ó, ó ṣe pàtàkì gan. Ó dẹ̀ ṣe pé kí, bí èèyàn fẹ́ ṣètò, èèyàn máa wo gbogbo ǹkan tí èèyàn fẹ́ ṣe kí èèyàn tó ṣe àti pé bí èèyàn máa, máa ṣe ètò, bí èèyàn máa ṣe gbogbo ẹ̀, ṣe ara ẹ̀ láti wà fún gbogbo ǹkan tó ti fi sílẹ̀ kó, tó yẹ kó ṣe.